Mo máa ń sábà fọ ọkọ̀ mi ní ọjọ́ àlàmísì, ọjọ́ Saturday àti ọjọ́ Sunday, tí n ṣe ọjọ́ ìsinmi. Léyìí tọ́jú ẹ wípé mo máa ń sábà wà lé ní ìgbà tí mi kì í ṣe nǹkan kan, tí mi kì í lọ sí ibi kankan. So mo ní láti fọ ọkọ̀ mi nítorí ìbisẹ́ ni ọjọ́ ajé ìyùn, ọjọ́ Monday. Àtàpá àwọn ẹbí mi náà tí wọ́n ò gbé jáde, so fún di èyí, mo máa ń láti fọ.

Mo ti lo òde láìmọye ìgbà, mo ti lọ sí òde láìmọye ìgbà. Láìpẹ́ yii gan, mo sì lọ sí òde onígbéyàwó kan, eleyii tó ládùn, tó láárin-irin, a jẹ, a mu, a tún dì walẹ̀ láti bẹ. Mo ti lọ sí òde ri, mo lọ sí òde ìyàwó, òde oníkòMọ, òde olóóku àti òde ìsílé oríṣìíríṣìí ni mo ti lọ.

Mi kìí wọ ìborùn nítorí wípé mi kì í ṣe obìnrin. Obìnrin ló máa ń sábà wọ ìborùn, ọkùnrin ló máa ń dé fìlà. Oríṣiríṣi fìlà ló sì wà bí i tatirí fìlà abẹ ti ajá, fìlà gógóró, fìlà pẹrẹsẹ. Obìnrin ló máa ń sábà, obìnrin ló máa ń lo ìborùn, ọkùnrin kì í lo ìborùn. Fún ìdí èyí, mi kì í lo ìborùn.

Mo fẹ́ran àwọn mọ̀lẹ́bí mi gan ni. Mo fẹ́ran awon mọ̀lẹ́bí mi gan ni. Àwọn fámílì mi, àwọn ọ̀rẹ́ mi, àwọn alábàsọ̀ mi, àwọn alábàárò mi, àwọn aládùúgbò mi, ìlú mi bí ti mo ti jáde. Mo fẹ́ran wọn gan ni. Mo sì mọ fẹ́ dáadáa fún ẹnì kọ̀ọ̀kan wọn àtàwọn tí à ń bá ṣiṣẹ́. Àwọn tà jo s'ore láti kékeré títí tà fi dàgbà. Àwọn tó ń bá mi sọ̀rọ̀, tó ń gba mi ní mọ̀ọ́ràn, tó ń mú mi mọ̀nà Ọlọ́run. Mo fẹ́ran wọn gan ni. Gbogbo èèyàn ni mo fẹ́ran léde kan. Àmọ́ mo fẹ́ran àwọn òbí mi ati àwọn fámílì mi ju gbogbo ǹkan míì lọ.

Mo máa ń mu omi lójúmọ́ o. Àá, mo máa ń mu omi gan lójúmọ́. Ehn, mu omi lójúmọ́. Rárá, mo máa ń mu omi lítà kan. Èyí tó máa ń fún mi ní àǹfààní láti ṣe exercise dáadáa, tí ara mi sì máa ń wà jí pé pé pé torí omi dára lára púpọ̀. Fún dí èyí, mo máa ń mu omi. Ehn, mu ń rárá lójúmọ́. Mo máa ń mu omi lítà kan. Ìgbà mí mo sì máa ń mú tó méjì sí mẹ́ta.